Olúwa àdáni wáyé ló sẹ̀dá oorun. Oorun jẹ́ pàtàkì fún ọmọ ẹ̀dá, fún gbogbo àwọn ènìyàn. Àwọn ẹranko gan an, àwọn gan náà má n sùn. Bí oorun ṣe jẹ́ pàtàkì fún ara, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni oúnjẹ àti omi sì jẹ́ pàtàkì fún ara. Ẹni tó n ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tí yóò sùn, yóò ní ibi tí ara rè ò kú sí. Iín tí ó gbajúmọ̀ ni pé àwọn èèyàn má n sùn ní òru, ṣùgbọ́n àwọn kan má n sùn ní ọ̀sán. Gẹ́gẹ́ bí oníbéèrè ṣe béèrè pé ṣé mo má n sùn ní ọ̀sán? Ìdáhùn náà ni wípé bẹ́ẹ̀ni mo má n sùn ní ọ̀sán. Eeh, wákàtí kan àbí wákàtí méjì ní àìmọye ìgbà ni ó jẹ́ pé mo fi má n sùn ní ọ̀sán. Tó fi jẹ́ wípé bó ti lè jẹ́ wípé kò i ṣe ojoojúmọ́, òun ló má rí bẹ́ẹ̀. Àmọ́ ní àìmọye ìgbà ni ó má n fún mi ní, mo má n lá ànfàní láti sùn ní ọ̀sán gan gan. Oorun yìí má n wà láwon àsìkò tí mi ò bá ní iṣẹ́ kankan láti ṣẹ, tí mi ò ní ìwé kankan láti kà, tó jẹ́ wípé àsìkò ìsinmi tèmi ni. Tí mo bá sì ti ro orun ọ̀hun sun, ó ma jẹ́ kí ara mi ó balẹ̀, mà sì lè ní ànfàní láti ṣe àwọn nǹkan mi. Àwọn èèyàn mi ò, wọ́n á, wọ́n rí gígẹ nǹkan yìí, wọ́n rí nǹkan yìí gẹ́gẹ́ bí ìmẹ́lẹ́. Ṣùgbọ́n sí èmi kì í ṣe ìmẹ́lẹ́ rárá, nǹkan gidi tó má n jẹ́ kí ara mi ó bọ̀ sípò ni. Oníkálukú ló ní èrò ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ọ̀rọ̀ tá n sọ yìí, ṣùgbọ́n fún títí èmi o, orun ọ̀sán a máa dá mi lọ́rùn tí n bá rí sùn. Ṣùgbọ́n kò i ṣe gbogbo ìgbà ni mo má n sùn o, lọ́sàn o, àwọn àsìkò tí mo bá rí ànfàní láti sùn, òun ni mo má n sùn.

Ìbéèrè ni ṣe o ní irun gbàn? Irun gbàn ó jẹ́ irun tí ó máa ń wù ni àn àgbọ̀n. Àgbọ̀n ni ẹ̀yà ara. Ìkàn nìnú ẹ̀yà ara tí ó wà ní ojú ènìyàn. Irun àgbọ̀n jẹ́ irun tí ó wà níbi ẹ̀yà ara tí wọ́n ń pè ní àgbọ̀n. Kò ń ṣe gbogbo ènìyàn, òun ló máa ń wù irun gbàn yìí. Ó wọ́pọ̀ láàrín àwọn ọkùnrin ju obìnrin lọ. Ó jẹ́ ìkan nínú atọ́ka àdàgbàsókè ọmọkùnrin. Èéh, irun àgbọ̀n ó jẹ́ orí oríṣìíríṣìí, ó dìtẹ̀ òní roro. Àwọn mi, irun àgbọ̀n wọn yóò bẹ̀rẹ̀ láti bí etí wọn tí tó fi yóò yóò sì bọ̀ gbogbo àgbọ̀n wọn. Àwọn mi yóò sì ṣe ṣẹṣẹrẹ, ó jẹ́ wípé ibi àgbọ̀n lásán nìkan ni ló máa bo. Bẹ́ẹ̀ sì ni àwọn mi ráà. Tà bí ẹyọ kọ̀ọ̀kan, irun kọ̀ọ̀kan, irun, irun, irun tí ó pọ̀ lára ni ló máa wù níbẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo ní irun àgbọ̀n, mo ní irun gbàn. Mo dẹ̀ máa ń, mo dẹ̀ máa ń ṣètọ́jú irun gbàn mi dáadáa. Mo máa ń yà, màá yà dáadáa tí bá ti jí láàrọ̀. Mo máa ń fi omi fọ̀ kó má ba à kó ìdọ̀tí sí inú. Tí mo bá dẹ̀ ti ṣe irun, tí mo bá ti fẹ́ fá irun mi lóòrèkóòrè àti tí mo bá rí pé irun gbàn náà ó ti ń ka yọkọ́ já àlà, mo máa ń fá irun gbàn náà, tí màá, màá, màá fá àwọn ẹ̀ka tí ó fẹ́ kọ já àlà kó ba à di kúnrége, kó dùn un wò lójú. Irun gbàn ó jẹ́ ààrà kan tí ó máa ń mú ẹwà ọmọkùnrin jáde. Bó ti ẹ̀ jẹ́ pé àwọn oríṣìí iṣẹ́ kan kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé kò fàyè gbá kí ọmọkùnrin máa dànù gbàn sí. Lára àwọn iṣẹ́ yìí, òun ni àwọn tí wọ́n ṣe ṣe ológun tó jẹ́ wípé irun imu nìkan yìí ni wón fọn láàyè láti dà sí, wọn ò gbọdọ̀ dàrù gbàn wọ́n sí. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo nífẹ̀ẹ́ láti máa fi irun gbàn mi sílẹ̀ kó máa dàgbà. Mo sì nífẹ̀ẹ́ láti máa tọ́jú irun gbàn mi. Ẹ ṣé.